Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdán ni eré ìdánilárayá yẹn lára yà tí mo máa ń ṣe ni àkọ́kọ́ mọ́ máa ń gbá bọ́ọ̀lù lẹ́yìn orí ìtàgé ẹ̀kẹta wọ́n yóò dáhùn gẹ́tò yẹn kí ẹ̀yin máa ṣe, nítorí máa ń dẹ́rìn pá èkèyìn.

Níbi tí mo máa ń gba kojú ìdènà ọkọ̀ àkọ́kọ́, mo máa ń dè ní ọkọ̀ máa ń wà. Ẹ̀kejì tí mo bá ti wá rí pé mo ti pé, mo máa rìn rìn kọjá ibi tí mo ti rí ọ̀kadà mọ́tò fún àpẹẹrẹ Saturday. O lọ́ mú láti ara churchi, mi ò mọ ibi tó mú dé. Mo ṣe kẹ́sẹ̀ sínu rẹ̀. Mo ní láti kó tó di pé mo rí mọ́tò èṣì máa wọ̀.

Rárá, àwọn ọ̀nà ti ma ń gbà ṣè tó ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ ni pé tí mo bá ri pé ìdá ẹgbẹ́, màá pe tọ̀tun, màá pe tòsì, màá bá wọn sọ̀rọ̀ pé kíni nǹkan tó ń ṣẹlẹ̀, mi ò ní dá ọ̀kan láre, mi ò ní dá ọ̀kan lẹ́bi, màá kàn sá à sọ fún wọn pé kán w jẹ́ kí wọ́n parí ẹ̀, so kòjù báyẹn lọ.

Ọ̀nà tí mo máa ń gbà ló ọjà mi dára ni wípé mo máa ń ṣe ìmọ̀tótó gbogbo ọjà mi. Tí mo bá ti ra ọjà kan, tí n bá si rí pé mo ta àwọn kan kù tí ń kó ti lọ, màá rí dájú pé mo ṣí lọ́jọ́ mo dá nkán bó dé bí wi pé ìdọ̀tí onì ráyé fẹ̀ sí. Nítorí pé ìmọ̀tótó ló lè ṣẹ́gun àrun gbogbo.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí písà náà ni ǹkan, ǹkan báyìí tó máa ń re sí bí ata ṣùgbọ́n tí e ṣe ata àti tún wípé tí mo bá ń jẹ́, ó máa ń dàbí ìgbà wípé boya mo ń jẹ búrẹ́dì torí pé flour náà ni wón fi ṣe, ó ti ẹ lù. Wu le jẹ́ wípé ẹ̀ẹ̀kan péré náà ni mo jẹ́ rí ṣùgbọ́n ẹ̀ẹ̀kan tí mo jẹ́, mo rí i wípé ǹkan ta ń pọnlé bi àrá písà yìí náà kò tíì tó bẹ́ẹ̀ náà bí ìgbà pe eeyan pọ́n ń jẹ́nbe lekisa ní lojú tèmi torí wọn fi iru oúnjẹ bá uń kọ́ àwa dàgbà.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni tinú rẹ̀, nítorí pé tí ẹ́ bá jẹ tinú rẹ̀ dáadáa, tí ẹ́ bá mọ̀ ọ́ le, èyàn ó yó gidi ni. Tinú rẹ̀ máa ń lẹ̀, o máa ń dáru ìgbà tí ẹ́ bá ń jẹ meat pie. Mo láìkì tinú àkàrà yẹn dáadáa, especially tó bá jẹ́ kí n gbé, ẹ́, ó máa ń lọ dáadáa, mo ma ń wọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń pàdé àfojúsùn títà mi lẹ́ẹ̀kan kan tó fi ṣe lóore kóre. Fún àpẹẹrẹ, ní bí i ọdún díẹ̀ sẹ́yìn, mo kó àwọn ọ̀gẹ̀dẹ̀ párantà kan jọ. Nígbà tí mo ka gbogbo ẹ́, ó tó bi twenty. Mo sì ṣe àfojúsùn pé màá ta to mẹ́wàá kó tó pé ọjọ́ méjì kódà mo tà á jù bẹ́ẹ̀ lọ.

Ọ̀nà tí mo máa ń gbà ṣe àkópò fún rìnrìn àjò èmi náà ló yẹ. Tí àwọn kan bá fẹ́ ṣe àkópò fún rìnrìn àjò, oko ọjọ́ mẹ́ta tí wọ́n fẹ́ rìn ìrìn àjò ni wọ́n á ti máa ṣe àkópò. Bọ̀ fún èmi o, ọjọ́ tí mo bá fẹ́ rìn ìrìn àjò ni màá ṣe àkópò, tí n ò sì ń gbàgbé ohunkóhun. Mo ní olórẹ kan nígbà tí a wà ní ilé ìwé girama, ó máa ń ṣeré wá sọ́dọ̀ wa tí wọn bá ti wà ní holiday. Tó bá fẹ́ padà lọ sọ́dọ̀ wọn, yóò ti máa di ẹrù láti bí ó ku ọ̀túnla yó sì tún ń gbàgbé nǹkan o. Ó wa máa ń yálẹ́nu bé mí ṣé máa ń di ẹrù ní ọjọ́ yẹn gangan, tí mí sì kì í fi ń gbàgbé ǹkan kan. Gbogbo ǹkan tí mo ń lò pátápátá ni mo máa rán tí. Èyí tó sì fàá tí mo fi máa ń di ẹrù ní ọjọ́ náà ni wípé, ó láwọn ǹkan kọ̀ọ̀kan tó jẹ́ pé ọjọ́ náà màá tún fẹ́ lò mí ní ṣẹ́ṣẹ̀ fẹ́ máa tú báàgì.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì tí mo bá ti ń jáde lọ. Ìdí tí mo ti fi máa ń wọ gíláàsì ni wípé mo lè ti kí àsìsí kan wà níbi ara ẹ̀múra mi kó wa jẹ́ pé ẹnu ara ìta ni mo ti ń gbọ́. Mo máa ń fẹ́ rí gbogbo nǹkan tí mo bá wọ̀ fúnra lára mi. Tó bá sì jẹ́ pé ẹ́rọ̀ wa ń bẹ, kí n tètè kọrẹ́ẹ̀tì ẹ́rọ̀ yẹn kí ó tó di pé mo jáde síta. Ìdí níyẹn tí mo fi máa ń wọ gíláàsì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Ara àwọn ìgbéjáde tí mo máa ń ṣe ni wípé táa máa ń ṣe meeting lọ́wọ́, tá n máa ní ki ǹko minute meeting, tí mo bá ṣe kó tán, tó bá di ìpàdé tó tẹ̀lé ìpàdé ta ọkọ̀ ṣe, wón máa ní kí n ka minute meeting èyí tí mo kọ ní ìpàdé ta sẹ́kọ́jà lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi tí mo bá ṣẹ̀ṣẹ̀ jí, màá ná tọ̀tọ̀tọ̀tọ̀ bí ìgbà tí ó bá rẹ́ yàn. Tó bá tún wá fẹ́ rẹ́ mi, àkókó náà ni mo máa ń ná jù. Tín bá jí ní àárọ̀ ní àwọn àkókò báyì, ma a kọ́ kọ́ ná náà. Dúró ná, mo gbọ́ nínú ìtàn pé wọ́n sọ pé kò dá kí olóyún máa ná pé bí olóyún bá ná ó fẹ́ bà oyún rẹ̀ jẹ ni. Mo tún gbọ́ wípé ajá náà wọ́n kì í gbá kọ́ ná wípé tòna bá ná, ó máa bà oyún ara rẹ̀ jẹ ni.

Gíga tí mo ga tó báta ẹ́sẹ̀ máarun un àti àbọ̀. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ó ṣe é ṣe kí n ti ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní bí nkàn bí ọdún mẹ́ẹ̀rín si márùn-ún sẹ́yìn tí mo lọ ṣe NIN plastic card mi, wọ́n wọ̀n mí níbẹ̀. Mo sì wí bí wọ́n pé kí lẹ mu, wọ́n sọ fún mo mọ́n pé yóò ti yàtọ̀ diẹ́ ohun mo fi fi àabọ̀ sí. Torí márùn-ún ni wọ́n wọ̀n nígbà náà mọ́.

Ìgbéyewó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn dára. Iṣẹ́ náà, ó jẹ́ kí n gbóríyìn lọ́wọ́ àwọn ọ̀gá mi. Bótí ẹ ti le jẹ́ wípé iṣẹ́ náà wọ́n mọ̀ pé máa le ṣe, bí mo put in effort mi, mo de try best mi lórí iṣẹ́ náà. Ìgbà tan koko gbé iṣẹ́ náà dé iwájú mi, èmi gàn wo pé aa. Bàá wo ni mo fẹ́ ṣe, mo ṣàgbàdura sọlọ́run pé kí ọlọ́run ran mi lọ́wọ́ láti ṣe. Mo gbóríyìn níbí iṣẹ́ tó kẹ́yìn tí mo ṣe.

Ìgbà tí mo máa ń fà bí ìgbín, òun ìgbà tí mo bá ṣẹ́ jì tàbí lòrù, kò sí ǹkan tí mo lé ní mo fẹ́ ṣe lórù ma, kọkọ́ pọ̀ṣẹ̀ pọ̀ṣẹ̀ kí n tó dìde lẹ́na, torí pé òòrùn máa ń dùn mo yàn ní time yẹn, ojú sì máa ń ro mí láti ṣe ǹkan tó bá yẹ kí n ṣe. Ìgbà tí mo máa ń fà, òun ìgbà tí ojú máa ń ro mí láti ṣiṣẹ́ tó yẹ kí n ṣe, sugbon máa sà fà gidi se nánì.

Oúnjẹ tí ò lè pamí lára ni mo máa ń jẹ, oúnjẹ tó lérò àbí tó lẹ́rọ̀, èyí tó ní ẹ̀rọ̀ fún ìlera ni mo máa ń jẹ. Mi kì í jẹ oúnjẹ tó lóro, tó lóro fún ìlera, ìdí ni wípé oúnjẹ tó ba tí wọnú, ìgbà tí a ti jẹ láre, tó bà tí wọnú tán, à mọ́ ìṣẹ tó lọ sórí oúnjẹ tí yóò fún mi lálafíà ni mo máa ń jẹ. Mi kì í jẹ oúnjẹ tí ó fún mi ní idáàmù nínú ara mi.

Nígbà kan díẹ̀ sẹ́yìn, ni eyín máa ń fọ́ mi. Eyín máa ń fọ́ mi, eyín náà máa ń fọ́ mi tó máa rọ mí. Ṣùgbọ́n ìgbà tí mo tọ àwọn dókítà òyìnbó lọ, wọ́n fún mi ní òògùn bó tiẹẹ́lẹ̀, bó tiẹ́ jẹ́ wípé níbi tí eyín, wọ́n ní ǹkan kan ti kó ba eyín mi nítorí ngbà tí mo wà ní ilé- ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Eyín mi kan ni bí tí mo ti n gbá bọ́ọ̀lù mo sa eyín mọ́ lẹ̀ tó sì n mí. Ìkan sì ni àwọn ọ̀rẹ́ mi náà ti ṣe mí lèṣe tó tún kán. Só ìgbà tí mo wá ṣubú lórí bí mo ti ń gbá bọ́ọ̀lù, èmi rò pé eyín è tó kán ni ó yọ ní, àṣé eyín mi i tó wà lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ ni ó ń mí. So fún ìdí éyìí, lẹ́yìn ìgbà tí bí ọdún díẹ̀ gun, mo bá lọ sí hospital pé torí gbogbo bí iwájú eyín mi mọ́ imú, ó ti wú. Wọ́n sì a sọ fún pé àwọn ó yọ ni. Wọ́n yọ eyín náà, wọ́n bá n fi eyín iké ṣi. Ṣùgbọ́n àtìgbà tí wọ́n ti yọ tán tí f'eyín ké ṣi. Mo ní àlàáfíà nínú eyín mi, eyín mi ò tí ì wá dùn mí mọ́ raara. Nípa ti ẹyìn, eyín sì máa ń ró mi lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n mo máa ń lo agbo jẹ̀dí jẹ̀dí sí.

Mo fẹ́ràn láti máa jókòó síbi fèrèsé ọkọ̀, ìdí ni wípé oríṣiríṣi àwọn ènìyàn ni ó máa ń kó mọ́yàn nínú ọkọ̀, ẹlòmíì lé yá ṣó, ṣùgbọ́n bí mo bá jókòó sí etí fèrèsé ọkọ̀, màá lè na mú síta láti gba fresh air. Ìdí tí mo fẹ́ràn láti máa jókòó sí etí fèrèsé ọkọ̀ ni wípé ó máa ń jẹ́ kí n rí ǹkan tó ń lọ níta, kò ní jẹ́ gbi ígba fún ọkàn, ha mi gágá mọ́ inú ọkọ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìrìn òkè, nítorí wípé mo ti máa ń gbọ́ oríṣiríṣi ìròyìn nípa ìrìn òkè, bó ṣe yá tó. Fún àpẹẹrẹ, wón sọ wípé Àbújá sí Ìbàdàn, ìyẹn Oyo State kò ju thirty minutes lọ. Ó wa máa ń yà mí lẹ́n pé àh-àh. Irú eré wo ni ó ń ṣá lóju òfurufú? So èmi náà fẹ́, mo fẹ́ràn rẹ, mo sì fẹ́ mọ bó ṣe máa n rí.

Bẹ́ẹ̀ni mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi. Ara àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ni fóònù tó wà lówó mi, bẹ́ẹ̀ ná ni àwọn ǹkan application tó wà lórí rẹ̀ bíi ChatGPT, Grok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo kà wọ́n sí àwọn ohun ẹ̀rọ ọlọ́gbọ́n, to je pe ǹkan tí kò bá yé ènìyàn, ènìyàn lè bẹ̀re lọ́wọ́ wọn, wọ́n sì dá ènìyàn lóhùn lówó kan.

Bẹ́ẹ̀ni mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Àwọn ọ̀rọ̀ tí a sì máa ń sọ máa ń dùn mọ́ mi nínú jọjọ. Fún àpẹẹrẹ, olórẹ mi kan tó ti lọ sí òkè òkun tóbi ọdún kan báyìí. Tó bá jẹ́ pé kò sí ẹ̀rọ ìgbésókè ni kò ní má ṣe máa bá a sọ̀rọ̀. Ṣùgbọ́n torí ànfàní ẹ̀rọ ìgbésókè tó wà, ó wá kéré jù ẹẹkan tàbí èèmejì lọ́sẹ̀, èmi àti ẹ̀ máa ń sọ̀rọ̀

Nígbà wo ni ó kẹ́yìn fọ́? Gẹ́gẹ́ bó ti yẹ́ mi ò boya igbà wo ni o kẹ́yìn tí ń kan fo lowo mi. Ó ti pẹ́ o, ìgbà tí mo wa ní kékeré ni, awò ṣìní àti ẹyin Lanta. Gbogbo ìgbà náà táwò àbi ẹyin Lanta bá fo lowo mi, ah, wón máa ń na mí gan. Won a na ìmi sóo ìbẹ̀rù jòjò a mú mi. Anytime mo bá dé tún wá tún mú tí wọ́n bá ra mi tí mo ba fẹ́ fọ̀, mo máa handle e with care tàbí n dọ́gbọ́n salọ tí wọ́n bá ti ni n wá fọ̀

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọ́n, mo sì mọ bí a ti ń fọn náà. Ehn, nígbà tí a wá kékeré tí wọ́n máa ra fèrè fún wa, a máa ń fọn fèrè tó máa ń dùn àti tó èyán máa ń fọn tó máa ń wú. Kò sì eleyii tí mo lè fọ́nù méjèèjì, tí bẹ́rè yẹn bá yé mi fọn yẹn, mo máa fọn fèrè.

Tí ìbéèrè náà bá yé mi dáadáa wípé ṣe mo máa ń mu àwọn ohun mímu birotini. Pirotini tí èmi tún mọ̀ rẹ̀ sí níbí protein mi ò kí ń mu torí wípé ó máa ń yún mi lára. Àrà wọ̀nkan tí ó ń jẹ́ kí ń mú nù, ṣùgbọ́n ǹkan tó kù lẹ́yìn ìyẹn mo máa ń mu dáadáa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè, ó máa ń rẹ́ni lọ́wọ́ dáadáa. Bẹ́ẹ̀ sì rí, tí a bá ní káwo, ẹni tí ò bá kí ń lo ẹ̀rọ ìgbésókè ni ayé òdì oníta wá yí. Bí ẹni pé kò mọ ǹkan tó ń lọ nínú ayé ni, nítorí wípé ohun gangan ló so àwọn ènìyàn papọ̀ láti bá ara wọn sọ̀rọ̀ nígbà tí ó bá wù wọ́n. Èyí wúlò gidi ní àwùjọ wa, ó sì ye kí gbogbo ẹeyan máa lo.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń tẹ̀lé òfin ìyara ọkọ̀. Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń tẹ̀lé òfin ìyara ọkọ̀. Tí ẹ̀yin bá fẹ́ tẹ̀lé òfin ìyara ọkọ̀, àkọ́kọ́ ni pé ènìyàn gbọdọ̀ fi rẹ̀ jẹ́ onídàdúró fún awakọ̀. Awakọ̀ dé bẹ́ẹ̀ kí ó má di wípé wọ́n á máa dúró dé ènìyàn especially tó bá jẹ́ pé ọkọ̀ ọ̀fẹ́ ni, olúwa ẹ́ fẹ́ wọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà, mo sì máa ń lò ó dáadáa fún iṣẹ́ mi. Ara ìdí tí mo fi lọ rà nígbà náà ni wípé wọ́n kò gbé kan fún mi lọ́fẹ̀ẹ́, mo tì ń lò ó tóbi oṣù bí méèló kan ló ba là ń ná. Bí mo ṣe ṣà ṣe tọ àwọn ènìyàn lọ níyẹn, mo lọ bẹ̀rẹ̀ pẹ̀ edáàkùn mọ ní ìdí ọkọ̀, wọ́n sì bá mi wá mi.

N o, ìwọ̀n ba àìdíà perete ni mo ní nípa bà tí ń ṣe ẹran wá àkókò. Tí ẹ̀ bá fẹ́ ṣe ẹran wá àkókò ni wípé, mo mọ̀ pé àwòkò ò duro de ẹni kankan. Ǹnìkan tí ẹ̀ bá fẹ́ ṣe kó ṣe lójú ọjọ́, kó má di pé ìlú ààrẹ a máa pagbá ọjọ́ tí lọ mọ́yàn lọ́wọ́. Gbogbo ǹkan tí ẹ̀ bá fẹ́ ṣe, tí ẹ̀ rán káǹtì tí àkókò náà mọ̀, kọjọ́ a máa ba lọ.

Kò sí bí mo ṣe máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn nìyẹn ju wípé tí mo bá rí wípé ọ̀wọ́ náà ṣe ń pọ̀jù, èmi náà sì máa tẹ ríba fún wọn. Kò máa dàbí wípé olùwà e jẹ́ ọmọ tí kò lẹ́kọ̀ọ́. Tí mo bá rí pé ọ̀wọ́ náà ti ń pọ̀jù, èmi náà máa fún wọn lọ́wọ́ padà. Ìyẹn ni àwọn olóyinbó máa ń pè ní do me i do you. Tó bá ti ń hail mi ki kan ki kan, èmi náà máa hail wọn padà. Tí wọ́n bá pè mí ní boss, èmi náà ni chairman.

Tó bá jẹ́ ila- ilà yẹn, báwo ni o ṣe máa rí lílo àkókò sí nígbà tí o bá wà nínú ilà? Ilà yẹn mì ri gẹ́gẹ́ bí ilàkọjá. Tí ẹ̀yan bá wà nínú ilà kọjá, ìyẹn máa gba àdúrà solorun náà ni kò tẹ̀te yo eyan kuro nínu ofin ayé, kó gbé eyan lèké iṣòro.

Ẹ̀rọ ìdàkẹ jẹ tí mo mọ̀ ó ṣe pé òun lè roní náà kì í pariwo tó pọ̀, ṣùgbọ́n ẹ̀rọ dá ń lò láyé ìdí òṣìǹ, wọ́n má ń pariwo gan. Torí ẹ̀, èmi ò kí ń lo ẹ̀rọ ìdàkẹjẹ. Àwọn ẹ̀rọ ìdàkẹjẹ tí Mosi mọ n lò bíi fíríjì ni, torí òun náà kì í pariwo púpọ̀.

Èmi ò lérò ìgbóná jẹ́jẹ́ kankan nínú yàrá mi, ṣùgbọ́n ẹ̀rọ èyí tí èmi láìkí jù nínú gbogbo ẹ̀rọ tí mo nílò nílé ni ẹ̀rọ amúǹkantutù tí àwọn olóyìnbo ń pè ní freezer. Òun ni mo fẹ́ràn jù especially ní irú àsìkò báyìí tí gbogbo ǹkan ń gbóná jẹìn jẹìn jẹìn, a máa mú ǹkan tutù, má bẹ́ mọ̀ ọ́n tutù ó wa l'árọ́wọ́tó mi.

Tí bẹ̀rẹ̀ náà bá yé mi dáadáa, a bẹ̀rẹ̀ pé ṣe o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà ní oko? Ẹ́n, àwọn ọjà kan wà to jẹ pé eyan gbọdọ̀ dáàbò bo wọn. Tí mo bá wà nínú oko dándán, si ni kí n dáàbò bo wọn. Ara rẹ̀ ni ìkòkò. Ìgbá tí mo bá wà nínú oko tí mò ń ká kòkó mi lọ́wọ, mo gbọdoọ maa sọ lílọ bíbò àwọn kọ̀ọ̀kan. Ojú tí ń bá ri ri, mo gbọdọ̀ challenge wọn dé bí pé kò ti ẹ́ wà si iru ẹ gan. Lóko, olè ò wọ́pọ̀. Àyàfi ẹni tó bá fẹ́ yọ màlè ní ọ̀lẹ́ nìkan ni yóò ya olè nínú oko torí ó ń ká luuku lo lóko ti ẹ, tí òfin sì wà.

Ṣé o wọ aṣọ àkayò orí níbi iṣẹ́? Tí mo bá wọ àkayò orí, ó dàbí safety guide. Iṣẹ́ tí mò ń ṣe ò jọmọ́ kí n máa wọ aṣọ àkayò orí, overall làwa máa ń wọ. Ohun náà ni kí gbogbo wa lè wà ní uniform, kí a lè mọ̀ pé ara ile iṣẹ kan náà ni gbogbo wa nígbà tí a ń ṣiṣẹ́ lọ́wọ́. Kò ní jẹ́ kí ẹlòmí kan wọ aṣọ ti ó ní ìtumọ̀ wá sí ibi iṣẹ́

Mi ò ní àgbàlá òjò ṣùgbọ́n mo ní agbada tí mo máa ń gbé òjò sí, bucket náà tóbi die. Bí àwọn iké ti won fi máa ń serve ẹ̀hìn nǹkan tútù lóde ni, bí drum blue yẹn ni, òro mo gbé síta ti ojo bá rọ̀ mọ́ wá lé mi síle oo òjò ọ̀ṣọ̀rọ̀ ló wà, ti ojo bá ti rọ̀, òjò ò rọ̀ sí inu yóò sùn kàn, a sì gbọ́n wọ bí mo bá fẹ́ gbọ́n wọ.